Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn, pàápàá jùlọ tí mo bá fẹ́ kọ ìwé sí abúlé wa tí kò sí nẹ́tíwọ́ọ̀kì fóònù bẹ́ẹ̀, màá kọ lẹ́tà, màá sì gbé fún àwọn ọkọ̀ tó ń lọ síbẹ̀ kó bá mi fi jíṣẹ́ fún àwọn ará ilé wa. Mo sì máa ń kọ lẹ́tà nígbà mìíràn nígbà tí mo bá ní ìdíẹ̀ kí n tó kọ sí orí kọ̀m̀pútà ayélujára, màá kọ́kọ́ kọ sí orí tàkádá pẹ́lẹ́bẹ́

Bẹ́ẹ̀ni, íméèlì ó jẹ́ ọ̀nà kan pàtàkì tí mo fi ń ṣe ọ̀rọ̀ ajé mi, tí àwọn èèyàn sì máa ń fi bá mi sọ̀rọ̀ ní orí rẹ̀. Fún di èyí, íméèlì ó jẹ́ nǹkan tí mo máa ń ṣe àyẹ̀wò rẹ̀ ní bí i ìṣẹ́jú ògún ìṣẹ́jú sí ọ̀sán ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí ọgbọ̀n ìṣẹ́jú síra wọn. Íméèlì ó jẹ́ nǹkan tí mi ò lè fi ṣere rárá. Nítorí tí àwọn èèyàn fẹ́ bá mi sọ̀rọ̀, wọ́n á send e, wọ́n á fi áfirànsẹ̀ rẹ̀ sí orí íméèlì mi íbẹni màá sì fi wo. Fún di èléyìí láti jẹ́ pé mo dá wọn lóhùn ní kíá láì fi àsìkò ṣòfò, ni mo fi máa ń yẹ̀ ẹ́ wò níbi ògún sí ọgbọ̀n ìṣẹ́jú síra wọn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí ó sì ní orílẹ̀-èdè wa. Tí a bá fẹ́ sọ̀rọ̀, màá ṣe ìpè fídíò. Mo sì máa ń ṣe ìpè fídíò pẹ̀lú ìyàwó mi gẹ́gẹ́ bí ẹni tó wà ní orílẹ̀-èdè kejì sí orílẹ̀-èdè mi. Tí mo máa ń ṣe àfẹ́rí rẹ̀, màá ṣe ìpè fídíò. And gẹ́gẹ́ bí, bí òwò tí mò ń ṣe, tí mo bá, tó bá pè fún kí n rí àwọn nǹkan tí mò ń fẹ́ rà, màá ṣe ìpè fídíò láti jẹ́ kí alábàrà fi àwọn nǹkan tí mò ń fẹ́ rà kó fi hàn mí kí n tó, kó tó fi àsọ àtẹ́ àfirànṣẹ rẹ̀ fún ọlọ́kọ̀.

Mo kẹ́yin lọ sí ibi orin nísinyìí, ó ti ju ogún ọdún lọ, torí pé ó kọ̀ fún mi láti máa lọ sí ibi orin àbí láti máa gbọ́ orin àbí láti máa lọ sí ibi orin fún ìdí èyí. Ó tó bi ogún ọdún sẹ́yìn nígbà tí a wà ní ìgbà èwe tí a ò tí ì mọ ǹkan kan, la máa ń lọ sí ibi orin láti lọ gbọ́ orin àbí láti lọ jó. Sugbon gẹ́gẹ́ bí ogún ọdún sẹ́yìn báyìí nísìí mi ò ti lọ sí ibi ijó àbí ibi orin mọ́ fún ìdí kan àbí èkejì tó sì tako, tó tako ẹ̀sìn mi láti máa lọ sí ibi orin.

Bẹ́ẹ̀ni, mo ni lọ́kàn láti fi iṣẹ́ mi sí ìlú mìíràn, mo sì ní lọ́kàn láti fi iṣẹ́ sí ọ̀nà tó pọ̀ jantìrẹrẹ. Ó sì jẹ́ nǹkan tí mò ń tira ká fún láti ṣe tí mò ń kó owó jọ fún láti rí i pé mò ní ilé iṣẹ́ káàkakiri orílédé àti ní gbogbo káàkakiri ìpínlẹ̀. Ó jẹ́ nǹkan pàtàkì tí mo rí ní ọ̀nà tó fi lè rán àbí mú ìdókòwò mi gbé lárugẹ dáradára. Fún di eléyìí, ìdí ọ́kàn mi àti nǹkan tí mò ń ṣe lọ́kàn ni kí n ní ilé iṣẹ́ mi ní ọ̀nà tó pọ̀ jantìrẹrẹ.

Ìsinmi èmi tó ń bọ̀, mo ní lọ́kàn láti lọ ṣe é ní ìlú Qatar, níbi tó jẹ́ níbi tó ti ń gbẹ mí lóǹgbẹ láti lọ fún ọjọ́ pípẹ́. Mo sì ní àwọn ọ̀rẹ́ tó pọ̀ níbẹ̀ láti lọ rí wọn, torí àwọn náà ti wá rí mi fún ìsinmi wọn bí ọdún mélòó sẹ́yìn. Ìsinmi èmi tó kàn yìí, mo fẹ́ lọ rí wọn láti lọ bá wọn ṣeré àti/àbí láti lọ bá wọn sọ ọ̀rọ̀ kan síkejì nípa iṣẹ́ tí mò ń ṣe láti máa ra bọ̀ya kátakàrà láti ibẹ̀ wá sí ọ̀dọ̀ mi, àbí láti rí àwọn ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ àtijọ́ tí wọ́n ti wá kí èmi náà fún ìsinmi wọn.

Koko ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù lọ ní ìgbà èwe mi, òun ni ìṣirò. Mo fẹ́ràn ìṣirò lọpọlọpọ torí pé bàbá bàbá mi, ó jẹ́ olùkọ́ ìṣirò gẹ́gẹ́ bí mọ̀mọ́ Minàsítì jẹ́ olùkọ́ ìṣirò. Fúndì eléyìí, mo fẹ́ràn ìṣirò dáradára ti mo ṣì máa ń gbé ìgbà olókè fún ìṣirò mo sì mọn. Mo ṣì jẹ́ ẹni tí ilé ẹ̀kọ́ mi yà sọ́tọ̀ láti lọ mọ̀ọ́ ṣe ojú ilé ẹ̀kọ́ mi tí a bá fẹ́ ṣe ìgbà ìfigagbága lórí ìṣirò. Mo fẹ́ràn ìṣirò gan tóbẹ́ gẹ́ nígbàtí mo wà ní kékeré nítorípé àwọn tó bí náà wọ́n jẹ́ oníṣirò wọ́n sì mo ṣe ìrànwọ́ fún mi láti ṣe agbéga lórí ìṣirò mi.

Bẹ́ẹ̀ni, mo gbàgbọ́ nínú ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́ torí atọwọ́dọ́wọ́ ó jẹ́ àwọn nǹkan mìíràn tí a sì máa ń ṣe nígbà tí a bá rí pé ọ̀nà àbáyọ ni ká ṣe atọwọ́dọ́wọ́. Mo máa ń ṣe, èmi náà sì máa ń ṣe atọwọ́dọ́wọ́ nǹkan, mo sì máa ń ra nǹkan tó jẹ́ atọwọ́dọ́wọ́

Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Nígbà tí ọ̀nà tí a máa ń gbé mọ́tò gbà tó bàjẹ́, ọ̀nà kan ṣoṣo tó kù nígbà tí ọ̀nà yẹn bàjẹ́ ni ká wọ ọkọ̀ ojú irin. Ọkọ̀ ojú irin nìkan ni ọ̀nà tó kù. Nígbà mìíràn tí mo bá sì ń lọ sí ìrìnàjò ọlọ́jọ́ pípẹ́, mo fẹ́ràn kí n máa lo ọkọ̀ ojú irin ju kí n máa lo ọkọ̀ òfurufú lọ.

Bẹ́ẹ̀ni, mo ti fún ènìyàn l'ẹ́jẹ̀ rí. Kódà mo fún ìyàwó mi, mo sì fún mọmọ mi ní ẹ́jẹ̀ rí ní oṣù tó kọjá, mo sì fún ọ̀rẹ́ mi kan ní ẹ̀jẹ̀. Gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ ara mi tó jẹ́ ẹ̀jẹ̀ gbogbo ẹ̀yán ni ẹ̀jẹ̀ ara mi. Ba lára mu, kò sí ẹni tí mi ò lè fún l'ẹ́jẹ̀. Mo jẹ́ èèyàn kan tí wọ́n mọ ń pè tí wọ́n bá ṣe àfẹ́ku ẹ̀jẹ̀ ní àdúgbò àbí nínú ẹbí mi tí wọ́n rí pé wọn ní ẹ̀jẹ̀ yìí, wọ́n nídi ẹ̀jẹ̀ yìí ní kánjúkánjú. Wọ́n máa ń pè mi láti lọ fún ènìyàn lẹ́jẹ̀ nígbà tí mo jẹ ẹni tí kò sí ẹni tí mi ò lè fún ní ẹ̀jẹ̀.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni bí a ṣe ń ṣe ìtẹ̀síwájú lórí bí a ti ṣe ń tún kọ̀m̀pútà ṣe. A jà jà jùlọ bí kọ̀m̀pútà pélébé tí a mọ̀ sí laptop òun ni ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́. Bí a ti ṣe ń tún ṣe àti kí n kó irinṣẹ́ wọlé tó jẹ́ irinṣẹ́ ìgbàlódé láti máa fi tún ṣe àti láti máa kọ́ ènìyàn bí a ti ṣe ń ṣe. Tí mo bá kó irinṣẹ́ náà wọlé, mo tún nílò kí ènìyàn kan tí ó kọ́ mi bí irinṣẹ́ máa ń lò irinṣẹ́, irinṣẹ́ ìgbàlódé náà. Ó jẹ́ irinṣẹ́ ìnà ẹ́, irinṣẹ́ ǹkan tuntun tí mo fẹ́ kọ́.

Ti mo máa ń gbọ́ nígbà tí mo wà, tí mo bá wà ní inú ọkọ̀, òun ni kíkà alùkùránì. Kíkà alùkùránì yìí ó jẹ́ nǹkan gbógì tí mo fẹ́ràn si láti máa gbọ́ yalá ní ilé mi ni àjàjà tí mo bá wà ní inú ọkọ̀, tí mo bá ń wa ọkọ̀ tí mo ń lọ sí ìrìnàjò. Mo fẹ́ràn kí n máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ torí tí mo bá ń gbọ́, ó jẹ́ nǹkan tó máa ń fún mi ní okun àti agbára láti lè wa ọkọ̀ àti lá-- àbí láti má lè sùn nígbà tí mo bá ń wa ọkọ̀. Ní diẹ̀ yìí, mo fẹ́ràn kí n máa gbọ́ kíkà alùkùránì dáradára nígbà tí mo bá wà ní inú ọkọ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ṣe ńdá ọkọ̀ dúró ní ìdojúkọ, nítorí pé láti ìgbà tí a ti wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, àwọn tó jẹ́ ẹ̀gbọ́n wa ni wọ́n ti máa ń mú wa dání tí a bá ń lọ sí ilé ìwé, tí wọ́n sì máa ń dá ọkọ̀ dúró ní ojú wa nígbà tí àwọn tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wọn tí wọ́n lọ sí ìlú mìíràn. Ó ku àwa eléèyí jẹ́ kí àwa náà mọ bí a ti ń ṣe ńdá ọkọ̀ dúró. Gẹ́gẹ́ bí ọmọ ilé mi gbogbo wa la ti mọ bí wọ́n ṣe ń dá ọkọ̀ dúró. Pàápàá jù lọ, gẹ́gẹ́ bí ìyá ìyá mi tó jẹ́ alájàpá, tí a bá ba jáde, òun náà kọ́ wa bí a ti ń ṣe ńdá ọkọ̀ dúró.

Ìgbónájẹjẹ eléyìí tí mo fẹ́ràn jù nínú yàrá wọn ni ìgbónájẹjẹ ìwọ̀ntúnwọ̀nsì tí kò ní gbóná jù tí kò sì ní ṣe lalàla láti ṣe ìdààmú fún àgbo ara mi. Torí tí ìgbónájẹjẹ jẹ́ bá ti pọ̀ jù, mo jẹ́ ẹni tó máa ń ní inú ruru, tí mo bá sì ti ní ìgbónájẹjẹ jù, ó máa ń ṣe ìdààmú fún àgbo ara mi, yàjà, àgbàjà jùlọ ní inú mi. Ní ìdí eléyìí, mo fẹ́ ìgbónájẹjẹ tó wà ní ìwọ̀ntúnwọ̀nsì.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún. Ni ìgbà tí wọ́n bá darí dé tí mo rí pé iṣẹ́ tí wọ́n ṣe àbí ọjà tí wọ́n tà owó mi lórí, màá ṣe àfikún fún owó wọn. Nígbà tó bá sì di ìparí oṣù, tí a bá ṣe gbogbo ọjà tí a tà, tí mo bá rí pé ọjà tí wọ́n tà fún mi, mo rí èrè tó pọ̀ níbẹ̀, repẹ́tẹ́, màá rí pé mo ṣe àfikún fún owó wọn ní ẹyọ kọ̀ọ̀kan. Màá sì rí i dájú pé mo tún ń fún wọn ní ǹkan mìíràn, ẹbùn pàtàkì yàtọ̀ sí àfikún owó iṣẹ́ wọn láti fún wọn ní, láti fún wọn ní okun àti agbára láti sì máa tun ṣe ju bẹ́ẹ̀ lọ ní ìgbà mìíràn.

Mo máa ń tọrọ àforíjì ní ọ̀nà tí mo bá rí pé mo ṣe nǹkan àìda àbí aburu. Màá tọrọ àforíjì, màá pe ẹni tí mo ṣe aburu fún àbí ẹni tí mo ṣẹ̀ láti tọrọ àforíjì. Tí má sì tọrọ àforíjì tán, màá bẹ̀ ẹ, màá rí pé mo ra ọwọ́ ẹ̀bẹ̀ sí, màá sì ra ẹ̀bùn fún un. Nígbà tí mo bá rí pé mo ra ẹ̀bùn fún un, màá wá rí dájú pé mo pàrọ̀ ìwà tí mò n wù sí tó fi fa ìbínú àbí tó fi fa èdèyẹdẹ láàrín èmi àti ẹni náà. Fún di eléyìí, àti ṣe, àti tọrọ àforíjì, ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn dáradára torí mo fẹ́ kí a máa gbé pẹ̀lú èèyàn alábágbé àti ọ̀rẹ́ àti ìyàwó pẹ̀lú ọmọ pẹ̀lú àlàáfíà. Kò sí ẹni tí mi ò lè tọrọ àforíjì lọ́wọ́. Yálà, ojú mi lọ ni àbí mo ju ẹ lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tí mi ò lérò fún ìlera torí tó bá rẹ ènìyàn nígbà tí mo bá rí pé oúnjẹ tí mi ò lérò yìí òun ló máa ṣe ìwòsàn fún ààrẹ àìsàn ara mi. Màá rí pé mo jẹ oúnjẹ tí mi ò lérò tí kò bá ti jẹ́ ǹnkan tí ẹ̀sìn mi takò. Màá rí pé mo jẹ láti wá àlàáfíà fún ara mi torí àlàáfíà báyìí òun ni ògùn ọrọ̀. Nígbà tí wọ́n bá gbé oúnjẹ, pàápàá jùlọ nígbà tí mi ò fẹ́ràn ǹkan tó korò ní oṣù tó kọjá lọ tí mo ní ìgbẹ́ ọ̀rìnrìn, mo mú ǹkan tó korò yìí láti ṣe, láti ṣe ìdáàbòbò ara mi nípa jẹ́dìjẹ́dì.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà, tí ọgbà tí mo ní ọgbà lóríṣiríṣi. Mo ní ọgbà tí mo fi ń sin ewúrẹ́, mo ní ọgbà tí mo ti ń sin adìẹ, mo sì ní ọgbà tí mo ń fi dá oko àwọn ẹ̀fọ́. Torí pé ọgbà ó jẹ́ nǹkan kan lára àwọn ogún tí wọ́n yà fún wa láti kékeré. A sì rí ọgbà bí ọ̀nà mẹ́, ọ̀nà kan gbòógì tí a fi lè máa ṣe ìdókò owó ránpẹ́ ní etílé láì fi ara ni ra wa rárá. Tó sì jẹ́ pé tí a bá ní di àwọn nǹkan kan síkejì nílé, a lè gẹ, a lè rí nínú ọgbà wa. Nínú ọgbà náà, a gbin àwọn oríṣiríṣi èso sínú ọgbà, a sì sin oríṣiríṣi nǹkan ọ̀sìn nínú ọgbà náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ìméèlì àìwúlò. Nítorí fún àwọn kiní kan tí mo ti ṣe rí, wọn ò mọ ìdí náà. Màá kàn rí pé àwọn ìméèlì àìwúlò, àwọn ìméèlì tí mi ò, tí mi ò béèrè fún, àwọn nǹkan tí mi ò béèrè fún lọ́wọ́ ẹnikẹ́kọ̀ọ́ kan, wọ́n á kàn máa ń ṣe àfi ránṣẹ́ rẹ̀ sí orí ìméèlì, orí àpò ti ìméèlì mi ni. Mi ò mọ bó ṣe jẹ́, ó sì pọ̀ lọ́pọ̀lọpọ̀. Mo sì ṣe ìgbìyànjú láti ṣe adadúró ìméèlì àìbéèrè fún àbí àìwúlò kí wọ́n fi ṣàránṣẹ́ sí orí àpò ìwé ìméèlì mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn pín oúnjẹ mi. Kódà ní òwúrọ̀ yìí, mo pín oúnjẹ mi pẹ̀lú ìyàwó mi, pẹ̀lú àwọn ọmọ mi. Mo fẹ́ràn pín oúnjẹ mi dáradára. Èléyìí jẹ́ ọ̀nà tí wọ́n fi kọ́ wa láti kékeré. A sì rí pínpín oúnjẹ láti fi ṣe ìfẹ́ ní àárín ìyàwó àti àbí ní àárín àwa ọmọ. Fún eléyìí ni nǹkan tí a dàgbà bá lọ́wọ́ ara wa. Nígbà tí a ṣe dàgbà náà, a máa ń pín oúnjẹ láàárín ara wa, èmi pẹ̀lú ìyàwó, pẹ̀lú ọmọ mi láti fi ṣe ìdìmúlẹ̀ ìfẹ́ wa dáradára.

A bí mi ní oṣù keje, mo jẹ́ ọmọ bíbí inú oṣù keje, ọjọ́ keje, ní ọdún oókan ẹ̀sán, ẹ̀sán àti èjì. Ọdún yìí jẹ́ ọdún tí mi ò lè fi ṣeré rárá. Oṣù tań fi bí mi yìí jẹ́ oṣù tí mi ò lè fi ṣeré. Tó dẹ̀ jẹ́ ọdọọdún ni mo maa ń ṣe àyájọ́ ọjọ́ ìbí, ọjọ́ tí wọ́n bí mi ní oṣù keje, ọjọ́ keje. Mo fẹ́ràn kí n máa ṣe ọjọ́ yìí dáradára, mo sì fẹ́ràn ẹni gbogbo tó bá ti jẹ́ oṣù keje tó jẹ́ oṣù tí a bí mi. Ó sì jẹ́ oṣù tí mo bá rí ènìyàn tó bá jẹ́ ọmọ oṣù náà, màá fẹ́ràn rẹ̀ yàtọ̀ yálà àjọ́ n sisẹ́ ni àbí ọ̀rẹ́ mi.

Mo kẹ́yìn ní àlà burúkú nísìín, ó ti tó bíi ogún ọdún sẹ́yìn. Torí nígbà tí a wà ní kékeré tí a máa ń ṣe eré tó le tó le tó le ni a máa ń lá àlà burúkú náà, àbí nígbà kí bàba bàbá mi tó kú, mo máa ń lá àwọn àlà pé Bàbá yìí fẹ́ kú, ó sì ń jẹ́ àlà tó máa ń bà mí lẹ́rù gidigidi. Gẹ́gẹ́ bí ogún ọdún sẹ́yìn tí mo ṣì wà ní èwe, mo máa ń lá àwọn àlà burúkú ní àwọn àlà tó máa ń bà mí lẹ́rù tó sì máa ń bà mí nínú jẹ dáradára. Nítorí pé kí bàba bàbá mi tó kú, mo ti rí, mo dẹ̀ ti la ní àlà pé Bàbá yìí fẹ́ kú, ó jẹ́ nǹkan tó bà mí lẹ́rù gidigidi.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ dáradára. Nígbà tí mo bá wà ní ẹnu ìṣẹ́, mo má ń kọ nǹkan sílẹ̀ dáradára kí n tó ṣe ẹ̀dá rẹ̀ sí orí kọ̀m̀pútà ayélujára. Tí mo bá ń jáde, mo jẹ́ èèyàn tó máa ń mú gègé dání àti tàkádá. Tí mo bá rí nǹkan tí ó ṣe é kọ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí i mọ̀lẹ́gbàgbé, tí mo bá sì ń ṣe eléyìí, àwọn nǹkan mìíràn wà tó jẹ́ pé mo ti kọ sínú pépà pẹ̀lú ọwọ́ àti gègé gègé. Ó sì jẹ́ nǹkan tó jẹ́ bí ti mo bá wà tí mi ò bá rí íńtánẹ́ẹ̀tì láti fi ṣe ọ, láti fi wá nǹkan tí mo ń wá, màá wọnú ìwé pélébé tí mo fi ń kọ sílẹ̀. Fún idi eyìí, mo fẹ́ràn kí n máa kọ nǹkan pẹ̀lú ọwọ́ dáradára.

Mo se máa yanjú ìṣòro ẹ̀rọ ayárabíàṣá, màá yára lọ wo ìwé pélébé tó bá ẹ̀rọ ayárabíàṣá mi wá tí mo bá ní ìṣòro àbí èké kan àbí kejì lórí rẹ̀, màá yẹ àyẹ̀wò rẹ̀. Tí mo bá ṣe àyẹ̀wò rẹ̀, màá wá lọ gbé bá àwọn tí wọ́n ń ṣe àtúnṣe ẹ̀rọ ayélujára. Nígbà tí mo bá rí pé kò sí ọ̀nà àbáyọ níbẹ̀, màá wá pe ìrànwọ́ lọ́wọ́ àwọn tí ó ń ṣe ẹ̀rọ ayélujára, màá ṣe àtẹ̀jíṣẹ́ ní orí ímélì láti ṣe àpèjúwe irú ìṣòro tí mo ní ní orí ẹ̀rọ ayélujára tí wọ́n ó sì ṣe àtẹ̀jíṣẹ́ padà bí màá ṣe ṣe àtúnṣe rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Gẹ́gẹ́ bí orúkọ, orúkọ ìbílẹ̀ tí wọ́n fún mi. Wọ́n fún mi ní orúkọ gẹ́gẹ́ bí ọmọ tó mú ọlá àbí tó mú ọlá wá sí inú ẹbí. Iyẹn ni orúkọ tí wọ́n fún mi. Orúkọ yìí jẹ́ orúkọ tí bàba-bàbá mi fún mi tí mo sì fẹ́ràn rẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́. Tó jẹ́ pé tí gbogbo ẹ̀yàn bá ń pè mí ní orúkọ mìíràn, orúkọ yìí ni bàba-bàbá mi máa ń pè mí. Ó sì jẹ́ orúkọ tí èmi náà fẹ́ràn láti máa fún àwọn ènìyàn tó bá pàdé mi tó bá béèrè orúkọ mi. Ó jẹ́ orúkọ tí àwọn ènìyàn tẹ̀ mọ́ mi lára, tí mo sì fẹ́ràn rẹ̀ torí ìtumọ̀ tí orúkọ yẹn mú dá ní. Mo fẹ́ràn ìtumọ̀ náà dáradára.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ka àwòrán ilé. Kika àwòrán yìí ó jẹ́ ǹkan tí wọ́n ti fi kọ́ wa ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Nígbà tí a wà ní ilé ìwé, ọ̀gá tó jẹ́ ọ̀gá kíkà àwòrán yìí a kó wa jáde, a sì máa ń fii hàn wa bí a ti ń ṣe ń ṣe. Ó jẹ́ ǹkan tí mo láìkì tí mo fẹ́ràn náà nígbà tí a wà ní ilé ìwé, ó sì jẹ́ ǹkan tí mo fojú sí, mo sì máa ń se ní ẹ̀ẹ̀kọ̀kan nígbà tí mo bá fẹ́ ṣe kìka àwòrán ilé.

Bẹ́ẹ̀ni, owó tí mo ń gbà ó dára tó, ó sì jẹ́ owó tó jẹ́ tí mo bá yọ owó ilé, tí mo yọ owó ọkọ̀, tí mo yọ owó oúnjẹ, tí mo yọ owó ilé ìwé àwọn ọmọ mi, ohun tó ṣẹ́kù sí mi lọ́wọ́, ó sì jẹ́ ǹkan tó tọ́ mi, tí mo sì jẹun, tí mò ń mu, tí mò ń tún ń fún àwọn èèyàn lára ẹ̀ pa pa, tí mò á sì tún ní, à, tí mò á sì tún ní owó ní ilẹ̀ kí oṣù mi tó tó. Nídí ẹyìí, owó tí mò ń gbà ó jẹ́ owó tó tọ́ mi, ó sì jẹ́ owó tó tó ṣe ǹkan tí mò ń ṣe tí mò sì tún ní àpamọ́wọ́ owó nínú rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà. Mo fẹ́ràn wíwọ fìlà dáradára. Nítorí inú oòrùn yìí, mo se máa ń wọ fìlà. Tí kò bá sí òrùn náà, ti o bá jẹ́ inú òtútù, mo máa wọ fìlà amúorumú orí. Mo fẹ́ràn kí n máa wọ fìlà dáradára. Yálà mo múra ní ìmúra ìgbàlódé àbí mo múra ní ìmúra ìbílẹ̀. Tí mo bá múra ní ìmúra ìbílẹ̀, màá rí pé mo lo fìlà ìbílẹ̀. Tí mo bá sì múra ní ìmúra ìgbàlódé, màá rí pé mo lo fìlà, fìlà bíi fìlà òyìnbó tó jẹ́ fìlà bẹ́ntigọ̀. Fún idí eléyì, mo fẹ́, ó ni mí lára kí n fi orí mí lẹ́ ni kólo bo láì fi ǹkan bo. Fún idí eléyì, mo fẹ́ràn lílọ fìlà dáradára.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni pé mo ti ní àwọn ibì kan tí mo fẹ́ lọ pẹ̀lú àwọn ẹbí mi láti lọ ṣe àyẹ̀wò sí àwọn ọ̀rẹ́ àti ẹbí kọ̀ọ̀kan. Mo sì tún ní lọ́kàn láti lọ sí etíkun pẹ̀lú àwọn ẹbí àti ìyàwó pẹ̀lọ́mọ láti lọ ṣe ìgbádùn ara wa. Nígbà tí mo bá rí pé mo bá fọ aṣọ tí mo ṣe ìmọ́tótó ilé àti ìmọ́tótó ara tí mo sì lọ ṣe eré ìdárayá ni màá sì wá rí pé mo lọ kí àwọn ẹbí àti ará, màá sì tún lọ sí etíkun pẹ̀lú ìyàwó pẹ̀lọ́mọ mi àti láti lọ ṣe alábàápadé pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi létíkun.

Rárá o, mi ò kí ń bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀. Kò sí ohunkóhun tí ènìyàn lè ṣe fún mi nígbà tí mo bá wà nínú ọkọ̀. Yálà ẹmi ni mò ń wa mọ́tò ni àbí wọ́n gbé mi. Mi ò kí ń fẹ́ ń bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀. Nítorí pé mò mọ̀ ìbínú ó lè bí ohunkóhun. Ó lè bí ìjàmbá ọkọ̀, ó sì lè bí ìbínú láti bá ara wa jà, láti ṣe ara wa léṣe nínú ọkọ̀. Eléyìí sì lè fa ìjàmbá ọkọ̀. Ó lè má jẹ́ ti àwa nìkan, ó dè le jẹ́ kó lọ bá ti ẹlòmíràn. Mo rántí ìgbà tí mo lọ sí ìpínlẹ̀ tó súmọ́ mi, kò sí bí ènìyàn ṣe ṣe nǹkan tó bí mi nínú tó nínú ọkọ̀. Mo rí dájú pé mo gbé ìbínú mi láti rí dájú pé mi ò já nínú ọkọ̀

Ìsinmi tí ayé gbà mí fún oúnjẹ ọ̀sán mi, ó jẹ́ bí ogún sí ọgbọ̀n ìṣẹ́jú láti fi jẹ oúnjẹ ọ̀sán mi. Nígbà tí màá ṣe fi bí ìṣẹ́jú díẹ̀ sí, tí ó jẹ́ bí ogójì ìṣẹ́jú, lẹ́yìn tí mo bá jẹ oúnjẹ ọ̀sán mi tán, màá rí pé mo farabalẹ̀ dáradára kí n tó padà sí ẹnu iṣẹ́ mi. Torí tí mo bá jẹun tán ní kò, níwàránṣéṣà tí mo bẹ̀rẹ̀ isẹ́, ó lè fa kùdìẹ̀kùdìẹ fún isẹ́ mi, àbí kó lè fa kùdìẹ̀kùdìẹ sí àgọ́ ara mi. Fún di ẹlẹ́yìí, ó tó bí ogójì, ogójì ìṣẹ́jú tó máa ń tó mi fún oúnjẹ ọ̀sán mi láti padà sí ẹnu iṣẹ́

Ètò ìdárayá mi, ó jẹ́ ètò tí mo máa ń ṣe ní àárọ̀ láàárọ̀. Tó bá wá di òpin ọ̀sẹ̀, màá kó èmi àti àwọn ẹbí mi, á lọ sí pápá eré ìdárayá tí a ó lọ ṣe oríṣiríṣi ìdárayá láti ṣe, láti ṣe ìmùkúro kúrò ní àìsàn káìsàn tí kò bá fẹ́ wọ inú ara wa. Gẹ́gẹ́ bí a ṣe mú ìdárayá, mo mú ìdárayá bí i iṣẹ́ kan gbòógì tí mo gbọdọ̀ máa ṣe láti dènà àìsàn káìsàn tí kò bá fẹ́ wọ ago ara mi. Màá sì rí dájú pé mo mú àwọn ìyàwó àti ẹbí mi lọ ṣe eré ìdárayá láti rí pé ara wọn dàgà jịa dáradára.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ẹ̀dà fáìlì mi pamọ́ sí orí cloud. Tí mo bá ti ṣe fáìlì mi ní kíkọ́ sọ́wọ́, màá ṣe ẹ̀dà rẹ̀ sínú ímelì, màá sì tún ṣe ẹ̀dà rẹ̀ sínú cloud náà láti rí i dájú pé nígbàkúùgbà tí mo bá nílò sí àwọn fáìlì yìí, màá lọ sí orí cloud láti lọ mú. Yálà mo jáde láì gbé fáìlì lọ́wọ́ àbí mo ní ibìkan tí mo lọ tí mo nílò rẹ̀ ní wàràńsẹ́ sà, màá yára lọ sí orí cloud láti lọ mú àwọn fáìlì náà jáde.

Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ago ọwọ́. Mo fẹ́ràn kí n máa wọ ago ọwọ́ dáadáa tí mo sì ní oríṣiríṣi ago ọwọ́ tí mo máa ń lo jáde. Tí mo bá jáde tí mi ò bá lo ago ọwọ́, mo rí i dájú pé ìmọ̀ra mi kò tí ì pé. Màá yára padà sílé, màá lọ mú ago ọwọ́. Inú ẹ̀bùn tí mo fẹ́ràn jù kí ènìyàn máa ń fún mi, òun ni ago ọwọ́ jẹ́. Ago ọwọ́ jẹ́ nǹkan gbóògì tí mo fẹ́ràn nínú ẹ̀bùn. Mo ní ago ọwọ́ tó jẹ́ oríṣiríṣi. Mo ní ti góòlì, mo ní ti sílífà, mo sì ní ti aláwọ náà. Ago ọwọ́ jẹ́ nǹkan tí mo fẹ́ràn jù lọ dáradára, tí mi ò sì le jáde láì rí pé mo lo ago ọwọ́. Yálà, mò ń lọ sí ibi iṣẹ́ ni, òde afẹ́ àbí òde eré, màá rí pé mo lo ago lọ́wọ́, sọ́wọ̀.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Aṣọ wíwẹ̀ yìí jẹ́ aṣọ tí mi ò le ṣe kí n má ni. Tí mo bá lọ sí ìrìnàjò, màá sì ri déju pé mo ra ìmíràn dání. Mo ní aṣọ wíwẹ̀ tó bií méjì, mẹ́ta. Léyìí tí mo sì ra fún àwọn ìyàwó pẹ̀lú ọmọ mi náà nígbà tí wọ́n bá ní lò ṣe kí wọ́n le ní ti wọn yàtọ̀ sí ká jọ máa lo papọ̀.

Mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi ní ọ̀sẹ̀ tó kọjá. Àwọn ọ̀rẹ́ mi jẹ́ ọ̀rẹ́ tí a kò jìnnà síra wa tí a sì máa ń ríra wa ní òpin ọ̀sẹ̀. Boyá ká pàdé ní pápá ìdárayá àbí ká pàdé ní ilé ìgbafẹ́. Àwọn ọ̀rẹ́ mi á wà ní ojú kan, ti ó jẹ́ pé tó bá di òpin ọ̀sẹ̀ tí onílùkù bá rí ààyè fún ara wọn, a ó lọ pàdé ní ibi ojú ta ti máa ń pàdé ta sì máa ti ṣe fàájì àti sọ̀rọ̀ papọ̀ àti ṣeré papọ̀. Fun idi èyí, mo ṣì rí wọn ní ọ̀sẹ̀ tó kọjá tó sì dájú pé a sì tún máa ríra ní òpin ọ̀sẹ̀ tó ṣì ń bọ̀ yìí.

Mo lọ bo eyín mi kányìn báyìí ní bíi ọdún méjì sẹ́yìn. Nígbà tí mo ní, tí mo ní àìsàn eyín, tí eyín yànro mi, mo ṣubú tí mo fi eyín gbálẹ̀. Mo sì lọ sí ilé ìwòsàn eyín tí mo lọ ṣe àyẹ̀wò eyín mi, tí wọ́n sì bá mi yọ eyín yẹn, tí wọ́n bá mi fi èyí, e a, èdá mì náà sì. Wọ́n sì rì ẹ gbogbo eyín mi wò, wọn rí pé kò sí ìṣòro kankan àbí mi ò ní kòkòrò eyín kankan. Mo wò ó kányìn bíi ọdún méjì sẹ́yìn.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ dáradára. Mo sì mọ̀ bí a ṣe ń se oríṣiríṣi oúnjẹ ní eléyìí tó jẹ́ pé ìyá mi àti ìyá ìyá mi kọ́ gbogbo wa bí a ti ń ṣe ń se oúnjẹ. Yálà ọkùnrin ni àbí obìnrin ni, gbogbo wa la mọ̀ bí wón ti ń ṣe ń se oúnjẹ dáradára. Eléyìí jẹ́ ara àwọn ẹ̀kọ́ ilé tí wọ́n ti fún wa láti kékeré tó sì yé wa yékéyéké tó jẹ́ pé kò sí ìkankan nínú àwọn ọmọ ilé mi àwọn ọmọ ẹbí mi tí kò mọ̀ bí a ti ń ṣe ń se oúnjẹ dáradára. Yálà ọkùnrin ni àbí obìnrin.

Oúnjẹ tí mo mọ̀ bí a ti ń ṣe ń ṣe dáadáa òun ni oúnjẹ ìbílẹ̀ mi, tí a mọ̀ sí àmàlà. Mo mọ̀ bí a ti ń ṣe ń ro àmàlà dáradára ní eléyìí tí ìyá ìyá mi kọ́ wa bí a ti ń ṣe ń ṣe láti kékeré. Kódà ní alẹ́ àná yìí mo ṣe ro àmàlà tí mo jẹ, tí mo ro fún ìyàwó pẹ̀lú ọmọ mi. Fún di èyí, àwọn tó jẹ́ ìyàwó àtàwọn ọmọ mi wọ́n fẹ́ràn kí n máa ro àmàlà yìí fún awọn dáradára torí mo mọ̀ bí a ti ń ṣe ń ṣe, mo dẹ̀ mọ̀ bí a ti ń ṣe ń ṣe ọbẹ̀ rẹ̀ náà dáradára.

Oúnjẹ tí mo fẹ́ràn kí n máa jẹ ní òwúrọ̀ kùtùkùtù tí mo bá jí, òun ni búrẹ́dì. Kí n jẹ búrẹ́dì, kí n sì mu tíì si láàárọ̀ kùtùkùtù. Èléyìí jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn kí n máa jẹ láàárọ̀ kùtùkùtù. Nígbà tí mi ò fẹ́ràn kí n máa jẹ oúnjẹ tó wúwo, ti ó jókòó sí mi lára. Mo ní ìgbàgbọ́ pé tí mo bá mu tíì gbóná, ó máa ṣiṣẹ́ fún gbogbo èròjà inú mi àti èròjà ara mi. Máa sì láàgùn jáde síta kí n tó gba ẹnu ìṣẹ́ mi lọ.

Bẹ́ẹ̀ni mo ti ṣe ìbẹ̀rẹ̀ ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ nígbà tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tó ní ìṣòro, mo pe wọ́n, mo sẹ́ndì ímeèlì sí wọn kí wọ́n sì dá mi lóhùn ímeèlì mi kí wọ́n ṣàlàyé bí màá ṣe ṣe àtúnṣe rẹ̀. Àbí nígbà tí ẹ̀rọ tí mo fi ń lọ ata tó ní ìṣòro, mo bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn tó ṣe é láti tọ́ mi sọ́nà bí màá ti ṣe ṣe bi ma ṣeyọjú ìṣòro náà. Lẹ́yìn ìgbà tí mo wo oru ìwẹ́pẹ́ lébẹ̀ tó bá wá tí mo fi rí pé mi ò rọjú tú ẹ̀, mo pe àwọn tó ṣe é láti tọ́ mi sọ́nà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan dáradára. Tí mo bá ní nǹkan ńlé tó wá ti sú mi, màá fi sílẹ̀ fún ìgbà díẹ̀. Màá sì ra ọ̀tún mìíràn. Tí ó bá tó gbàkan sàà tí mo bá lo tuntun yẹn díẹ̀, tí mo bá wo eléyìí tí mo fi sílẹ̀ yẹn, màá tún ṣe àmúlò rẹ̀. Nítorí pé á ti tún jẹ́ tuntun lójú mi àbí yálà asọ ni àbí nǹkan lò tí mo ní sílé.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara rara yálà nínú ọ̀yẹ́ àbí ní inú òtútù. Kí n máa fi ìpara rara, ó jẹ́ ara àwọn ǹkan kan gbòógì tí mi ò lè ṣe kí n má ṣe lẹ́yìn ìgbà tí mo bá wẹ̀ tán. Máa sì rí pé mo pa gbogbo ara mi àti ibi tó hàn àti ibi tí ò hàn. Nígbà tí màá rí pé gbogbo ẹ̀ ń dán dáradára tí láti dènà àìsàn lílà ara àbí èkínní àbí kejì. Fún idi èyìí, mo mọ ara pẹ̀lú girisí dáradára.

Gẹ́gẹ́ bí àkókò oorùn mi, mo ní àkókò bí mẹ́jọ láti fi sùn dáradára. Nígbà tí mo bá sùn bí aago mẹ́sàn, màá sì lo bí àkókò mẹ́jọ dáradára tí màá fi sùn. Láti ri pé oorùn yẹn tó mi dáradára láti dènà àìsàn káìsàn tí kò bá fẹ́ wọ inú àgọ ara mi nípa àìrí ọrùn sùn dáradára. Fún ìdí èleyí, mo ní bí àkókò bí wákàtí mẹ́jọ láti fi sùn.

Mo máa ń jí ní òwúrọ̀ nípa kí n kọ́kọ́ ya ojú mi. Tí mo bá ya ojú mi, màá rí pé ó tó bí ogún ìṣẹ́jú kí n tó dìde kúrò ní orí bẹ́ẹ̀dì, màá rí pé gbogbo ara mi ó ti padà sípò. Bóyá ọwọ́ àti ẹsẹ̀, ojú àti ọkàn mi gbogbo ẹ ti padà sípò dáradára. Nígbà yẹn ni màá ṣẹ̀ wá dìde kúrò ní orí bẹ́ẹ̀dì. Màá lọ bẹ̀rẹ̀ iṣẹ́ òjọ́ mi. Lẹ́yìn ìgbà tí mo bá kírun tán, màá bẹ̀rẹ̀ àwọn nǹkan mìíràn tí màá ṣe bí i kí n gbálẹ̀, fọ ilẹ̀ mi àbí kí n fọ eyín àbí kí n wẹ̀ kí n tó múra bí i iṣẹ́ mi.

Ní ìgbà kúùgbà tí mo bá ń dúró de nǹkan, màá máa ṣe ìgbáradì fún nǹkan tí mò ń dúró de. Bóyá nǹkan tí mò ń dúró de ó jẹ́ nǹkan bí i irinṣẹ́ àbí mò ń dúró de èèyàn, màá ṣe ìgbáradì tó péye fún nǹkan tí mò ń dúró de tó jẹ́ pé tí nǹkan náà bá dé, mi ò ní ní kùdìẹ̀-kùdìẹ àbí àléébù kan tó máa wá láti ọwọ́ mi sí nǹkan tí mò ń dúró de. Fún idi eyí, nígbà kúùgbà tí mo bá ń dúró de nǹkan, màá rí pé mo gbáradì fún nǹkan náà dáradára kó tó dé bá mi tí kò ní bá mi ní òjìji rárá.